Yàrá tí mo fẹ́ràn jù ní yàrá ibi tí mo ti ń sùn, nítorí tí bá ti dé láti ilé ẹ̀kọ́ mi, ó jẹ́ ibi tí mo ti máa ń gba fẹ́ ní ojoojúmọ́. Ó wà lára ìdí tí mo fi fẹ́ràn yàrá tí mo ti ń sùn. Mo-- ibeni, ibẹ̀dẹ̀ ni mo dede ti máa ń ṣe gbogbo àwọn nǹkan tí olùkọ́ wa tí ó bá fún wa ní àti ilé ìwé. Torí mo máa ń farabalẹ̀ ṣe gbogbo àwọn iṣẹ́ tó bá fún wa ní ilé ìwé nínú yàrá mi. So, torí náà ni mo ṣe like. Mo ṣe fẹ́ràn yàrá tí mo ti ń sùn.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni, ni fóònù mi máa ń gbóná. Nítorí pé mo fẹ́ràn láti máa gbá àwọn géèmù, àwọn géèmù òyìnbó bí ti football, àwọn etí àwọn òyìnbó mọ̀ sí DLS. Mo fẹ́ràn láti máa gbá àwọn géèmù yìí lọ́pọ̀lọpọ̀ èyí sì máa ń mú kí fóònù mi ṣiṣẹ́ agbára. Ti ó bá ti ń si n ṣiṣẹ́ agbára bẹ́ẹ̀, ó máa ń mú kí fóònù náà gbóná. So, ǹkan yìí jẹ́ ìdí, jẹ́ ǹkan tó jẹ́ kí fóònù mi máa gbóná nígbà púpọ̀. Mi ò lè káwé ìgbà tí fóònù mi máa ń gbóná ṣùgbọ́n mo mọ̀ pé ó máa ń gbóná nígbà púpọ̀ dáradára.

Rárá o, mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà, nítorí pé mo jẹ́ èèyàn kan tí ó máa ń yára láti jẹ oúnjẹ tí mi ò mọ ìdí ẹ. Èyí sì fa tí mi ò ṣe fẹ́ràn oúnjẹ òpópónà. Mo fẹ́ràn láti máa da inú ara mi nítorí pé mo mọ̀ pé pẹ̀lú ìmọ̀ tótọ́ ni mo fi máa ń ṣe oúnjẹ náà. So ìkọ, ìkọ èyí jẹ́ ìdí tí mi ò ṣe fẹ́ràn oúnjẹ òpópónà, nítorí pé a ò mọ irú omi tí wọ́n fi ṣe oúnjẹ náà, a ò sì mọ bí wọ́n ṣe gbé oúnjẹ náà kalẹ̀. Ọjà ibi tó mọ́ ni wọ́n ti ṣe. So èyí jẹ́ ìdí tí mi ò ṣe fẹ́ràn oúnjẹ òpópónà. Mo fẹ́ràn láti máa ṣe oúnjẹ fún ara mi àbí kí n jẹun nílé àwọn ọ̀rẹ́ tí mo mọ̀ pé wọ́n ní ìmọ̀ tótọ́, wọ́n sì, wọ́n sì da iná náà pẹ̀lú níbi tí ó mọ́.

Ọwọ́ ọ̀tún ni ó mọ́ mi lára láti máa lò nítorí pé ó jẹ́ ọwọ́ tí mo ti ń lò ní àti kékeré. Mo sì fẹ́ràn láti máa lo ọwọ́ ọ̀tún pé òun ló mọ́ mi lára jù. Ọwọ́ òsì yìí jẹ́ èyí tí mo máa ń lò ní fún àwọn tí n bá lọ, tí n bá lọ tọ́lẹ́ẹ́tì àbí tí n bá sá fẹ́ jẹ́ kí ọwọ́ kan rán mí lọ́wọ́, òun ni mo máa ń lo ọwọ́ òsì mi. Sugbọn ọwọ́ ọ̀tún jẹ́ ọwọ́ tí mo fi máa ń kọ̀wé, tí mo fi máa ń gbá àwọn géèmù tẹ́bú tẹ́nìsì gbogbo wọn. Ọwọ́ ọ̀tún jẹ́ ọwọ́ kan tí ó wúlò gidi fún mi nítorí pé gbogbo iṣẹ́, gbogbo iṣẹ́ tó ní ṣe pẹ̀lú agbára ni mò ń fi ọwọ́ ọ̀tún mi ṣe. Èyí sì, sì jẹ́ ìkan ní ara nǹkan tí mo fẹ́ràn jù nípa ara mi.

Rárá o, èmi o, mi ò fẹ́ràn òògùn rárá. Mi ò sì kí ń mu òògùn rarárá ní. Nítorí pé òògùn jẹ́ ǹkan ẹyọ kan, dé bí pé mo ṣe dàgbà tó, mo kórìíra rẹ̀. Mi ò fẹ́ràn òògùn rárá, nítorí pé tí bá, ìgbóòrún òògùn la san, ó máa ń mú inú run mí, ó máa ń jẹ́ kí ara mi má ya gan ní ìgbóòrún òògùn rárá. Mi ò fẹ́ràn láti máa rí òògùn nítòsí mi rárarará, ò sí, òògùn sì jẹ́ ǹkan ẹyọ kan tí ó máa, tí ó máa ń mú níbí mi, ó sì máa ń mú inú run mí nígbà tí, nígbàkí ìgbà tí mo bá ríi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ya àwòrán lọ́pọ̀lọpọ̀ nítorí pé àwòrán sí mi jẹ́ ǹkan ẹ̀kọ́ tó máa ń mú inú mi dùn tí ó sì máa ń mú ayọ̀ mi kú. Ìgbà kí ìgbà tí mo bá wo àwọn àwòrán tí mo yà, ó máa ń mú ìran ti àwọn, ó máa ń mú ìran ti ìbáṣepọ̀ tí mo ní pẹ̀lú àwọn èèyàn wá ó sì ń jẹ́ ǹkan tí ó máa ń mú mi, tí ó mú mi tẹ̀síwájú ní gbogbo, ní gbogbo bí ayé ṣe ń lọ. So àwòrán jẹ́ ǹkan pàtàkì nínú ayé mi tí mo sì fẹ́ràn láti máa ṣe.

Ilé ìṣẹ̀nbáyé jẹ́ nǹkan ẹyọ̀ kan tí mo fẹ́ràn láti máa ṣèjọ. Ilé ìṣẹ̀nbáyé jẹ́ ibi pàtàkì tí gbogbo wa yóò péjọ, ojúlùmọ̀ àti ará ìlú á péjọ láti ṣe ayẹyẹ ìṣẹ̀nbáyé. Ìṣẹ̀nbáyé jẹ́ nǹkan pàtàkì tí fún-- tí a fi ń ṣe-- tí a fi ń kí àṣà wa, tí a fi ń kọ́ àwọn ọmọ tí ó ń bọ̀ lọ́nà ní ọ̀nà. Ìṣẹ̀nbáyé jẹ́ nǹkan pàtàkì tí ó yẹ ní àwùjọ wa, tí ó sì jẹ́ yẹ kí ọmọ, ọmọ Yorùbá máa ṣe. Ìṣẹ̀nbáyé jẹ́ ìtàn bí a ṣe dá wa, ìtàn bí ìlú wa ṣe gbé yọ. Ìṣẹ̀nbáyé jẹ́ nǹkan pàtàkì tí mo fẹ́ràn láti máa lọ sí ilé fún.

Ago márùn-ún òwúrọ̀ ni mo máa ń ṣe ètò ìjí mi sí, nítorí pé ago márùn-ún jẹ́ ago tí mo máa ń jí láti kàwé. Èyí sì ṣe pàtàkì fún akẹ́kọ̀ọ́ tí mo jẹ́. Tí n bá jí ní ago márùn-ún, màá kàwé di ago, ago mẹ́sàn-án àárọ̀ tí n ó sì múra láti máa lọ sí àwọn kíláàsì mi. Ago márùn-ún tí mo máa ń jí jẹ́ àkókò kan tí mo ti máa tí ara mi yóò jí pípyè láti kàwé, tí inú mi náà yóò sì dùn láti bẹ̀rẹ̀ ọjọ́ tuntun.

Pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀ àti ìbanujẹ́ nígbà mìíni mo fi máa ń tọrọ àforíjì. Nítorí pé láti lè mú mi tọrọ àforíjì mo mọ̀ pé mo ti ṣe onítọ̀hun. So pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀ àti ìbanujẹ́ ni mo fi máa ń lọ sí ọ̀dọ̀ ẹni náà láti tọrọ ìdáríjì. Nítorí pé mo wipé mo ti ṣe sí ẹni náà pé kí n sì fẹ́ jẹ́ kí ẹni náà dáríjì mí kí èmi náà lè ní ìfọ̀kànbalẹ̀. Àforíjì jẹ́ nǹkan èyọ̀ kan tí ó jẹ́ kí gbogbo ọmọ Yorùbá gidi máa, máa bèrè fún. Nítorí pé ẹ̀mí àforíjì jẹ́ ẹ̀mí tí ó ń tọ́ni sónà, ẹ̀mí tí ó ń mú, tí ó ń mú ni gbé lé ayé dáradára.

Mo máa ń ṣe àkópọ̀ fún ìrìn-àjò mi ní ọjọ́ kejì sí ọjọ́ tí mo fẹ́ rin ìrìnàjò náà. Màá ṣe àkópọ̀ nítorí pé kí ń má ba à gbàgbé ohunkóhun nígbà tí ń bá rìnrìn-àjò náà. Èyí sì máa ń mú kí ojú mi tó gbogbo nǹkan tí mò ń dì lọ kí n sì lè fiyè sí nǹkan kan tí n bá gbàgbé. Èyí sì ti ṣiṣẹ́ fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tí ó sì jẹ́ pé ìgbà kọ̀ọ̀kan nìkan ni mo máa ń gbàgbé nǹkan tí n bá ń lọ sí ìrìn-àjò. Èyí sì jẹ́ kí nǹkan tó wà lára tó máa ń múnú mi dùn tí ń bá lọ sí ìrìn-àjò, tí ó sì máa ń mú ara mi ya, nítorí pé mo mọ̀ wípé mo kó gbogbo ǹkan tí mo nílò.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Aṣọ òtútù, aṣọ òtútù ni màá ń wọ̀ nígbà tí òjò bá ń rọ̀ àbí ìgbà tí, ẹm, agbègbè bá tutù. Eyí sì máa ń mú kí ara mi gbóná, ó sì máa ń fún mi ní, ó sì máa ń mú ara mi gbóná láti jẹ́ kí òtútù má wọlé sinmi lára. Aṣọ òtútù yìí jẹ́ aṣọ tí mo fi máa, tí mo fi máa ń bọra kí n tó sùn ní alẹ́. Tí kí, àti nígbà tí bá jí ó wọ aṣọ òtútù náà, yóò sì pa mí mọ́ láti fún òtútù.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn oúnjẹ tió ní ata. Oúnjẹ tó ní ata jẹ́ oúnjẹ tí ó máa ń múnu ẹni dùn tí ó sì máa ń mú ẹnu ẹni gbóná. Oúnjẹ tí ó ní ata jẹ́ oúnjẹ kan tó jẹ́ pé wa jẹ, inú ẹ yóò sì dùn. Àwọn ẹnu náà yóò sì mọ̀ pé o jẹ oúnjẹ gidi. Oúnjẹ tó jẹ́ ata jẹ́ oúnjẹ tí ó, tí mo fẹ́ràn nígbà òtútù. Nítorí pé ó máa ń mú ara ṣẹ́giri, ó sì máa ń mú ẹni, ọmọ ẹ pé ènìyàn jẹ oúnjẹ gidi. Oúnjẹ tó ní ata náà dáa fún àgọ́ ara wa nítorí pé ó fún ni ní okun ó sì máa ń dá ni ní ara yá.

Kí ni mo máa ń ṣe ní àṣálẹ́? Àṣálẹ́ jẹ́ ìgbà tí mo fẹ́ràn jù nítorí pé mo máa ń jẹun ní àṣálẹ́, mo sì máa ń sinmi wàhálà tí mo ti ṣe ní àti èwùrọ̀. Àṣálẹ́ jẹ́ ìgbà láti sinmi àti gbọ́ ìròyìn ohun tí oń lọ ní ìlú tí ó sì máa ń mú kí àlèfì ara wà ní àgoàrá wa. Tí a bá, tí mo bá sinmi dáadáa ní alẹ́, n o le jí ní àárọ̀ kùtùkùtù ọjọ́ kejì láti lọ múra ibi iṣẹ́ tí èyí sì máa ń ràn mí lọ́wọ́ fún ìlera ara mi.

Bẹ́ẹ̀ni mo ní orúkọ ìnagijẹ, orúkọ ìnagijẹ jẹ́ bí orúkọ mi kejì, ó sì jẹ́ àwọn ìnagijẹ yìí sì jẹ́ àwọn ìnagijẹ tí ó ti mọ̀ mi lára tí àwọn èèyàn sì fẹ́ràn láti máa pè mí. Ọ̀kan nínú àwọn ìnagijẹ yìí tí mo dàgba bá, òhun ni bàbá dúdú. Àwọn àgbàlagbà àdúgbò mi wọ́n fẹ́ràn láti máa pè mí ní bàbá dúdú nítorí pé mo dúdú díẹ̀. Èyí sì máa mú kí ó jẹ́ ìnagijẹ tí wọ́n ti tẹ̀ mọ́ mi lára láti kékeré. Ni ilé ẹ̀kọ́ náà, mo ní àwọn ìnagijẹ tí àwọn akẹ́kọ̀ọ́ bí tèmi fún mi, èyí ni wọ́n sì máa ń pè mí ní oòrekóorè tí ó sì dàbí orúkọ mi kejì.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa kọrin. Orin jẹ́ nǹkan pàtàkì ní àwùjọ wa, ó sì jẹ́ nǹkan pàtàkì fún èmi ní, ní pàkati Nítorí pé orin jẹ́ ọ̀nà ní fún mi ní àti sọ ohun tí ó wà nínú mi tó bá jẹ́ ẹ̀ òwe sí Ọlọ́run ni. Orin jẹ́ ọ̀nà láti tí mo fi máa ń, tí mo fi máa ń sọ gbogbo ẹ̀dùn ọkàn mi, gbogbo ǹkan tí o, gbogbo ǹkan tí mò ń là kọjá. So, mo fẹ́ràn láti máa kọrin gidi. Àwọn etí, àwọn fújì, àwọn etí àwọn fújì tó jẹ́ ti ìbílẹ̀, àwọn hip hop, àwọn hip hop ooo, àwọn k-pop náà. Mo fẹ́ràn àwọn orin yìí náà dáradára. Nítorí pé àwọn orin yìí máa ń mú ni láradá, ó máa ń múni dún, ó sì máa ń fúnni ní ọgbọ́n.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Mo fẹ́ràn láti máa wọ fìlà àgàgà tí mo bá ń lọ sí òde àbí òde. Mo fẹ́ràn láti máa wọ fìlà gan. Fìlà tí ó bá bá aṣọ mú, máa ń mú aṣọ ẹni ṣeré gé, ó sì máa ń mú ẹwà ẹni jáde. Fìlà jẹ́ ǹkan pàtàkì fún ọmọ Yorùbá nítorí pé fìlà jẹ́ ǹkan tí a fi ń dá ni mọ̀ pé yá ó ti tó gbé ìyàwó àbí ó ò tí tó gbé ìyàwó. Fìlà jẹ́ ǹkan pàtàkì tí ó ń bá aṣọ lọ, tí ó sì máa ń mú kí aṣọ ṣeré gé mọ́ni lára.

Ah! Mi ò kí ń rántí àlá mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà wà tó jẹ́ pé mo ti ní àwọn àlá kan, ṣùgbọ́n tí n bá jí ní òwúrọ̀ ọjọ́ kejì, àwọn àlá náà ti sá fẹ́rẹ, mi ò rántí wọn mọ́. Èyí nígbà pupọ́ sì máa múnu bí mi nítorí pé kí n má lè rántí àlá mi, mi ò le, ó túmọ̀ sí pé mi ò lè túmọ̀ àlá tí mi ò rántí. Èyí sì máa ń jẹ́ ẹ̀dùn ọkọ̀ fún mi nítorí pé ó wù mí láti máa rántí àlá mi kí lè mọ nǹkan tí àwọn àlá náà túnmọ̀ sí.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan. Oúnjẹ náà ni ògì tí àwọn èyìǹbo mọ̀ sí pap. Oúnjẹ yìí jẹ́ oúnjẹ kan tí mi ò fẹ́ràn rárá tí ó sì máa ń rùn sí mi, nítorí pé tí nbá ti fi ẹnu kan oúnjẹ náà, ó máa ń ri mi lára, ó sì máa, ó sì máa ń mú èébì wá. Nítorí pé oúnjẹ náà ní ojúù tẹ̀mi o, kò ṣeni ní ní, kò ṣeni lára rárá. Oúnjẹ náà ń ṣe oúnjẹ gidi tó yẹ kí ọmọ ènìyàn gidi máa jẹ.

Àárọ̀ kùtùkùtù jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn láti máa ra epo fún ọkọ̀ mi. Tí n bá ti ń lọ ibiṣẹ́ ní àárọ̀ kùtùkùtù, mo máa ń ṣe àkíyèsí epo tó wà nínú ọkọ̀ mi, tí mo sì máa yà sí ilé epo tó súnmọ́ mi jù láti ra epo sí ọkọ̀ mi. Èyí ni yóò sì gbé mi fún gbogbo ọjọ́ tí ọjọ́ yóò sì fi parí.

Ọ̀sẹ̀ tí ó kọjá ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé nítorí pé akẹ́kọ̀ọ́ sì ni mí. Mò ń ṣe ilé ẹ̀kọ́ degree ní ọwọ́. So ilé ọ̀sẹ̀ tí ó kọjá ni ìgbà kẹ́yìn tí mo lọ sí ilé ẹ̀kọ́. Eyí sì ti ń mo sì kọ́ nípa bí a ṣe ń mú àwọn ọ̀daràn àti àwọn tó ń dánirú ní agbègbè wa.

Ìrọ̀rí ẹyọ kan péré ni mo máa ń lò nítorí pé ìrọ̀rí tó bá ti ju ẹyọ kan lọ, ó máa ń romi ní ọrùn, ó sì máa ń mú kí ọrùn mi kó wú ní àárọ̀ ọjọ́ kejì. Èyí ló jẹ́ ìdí tí ó ṣe jẹ́ pé ìrọ̀rí ẹyọ kan péré ni mo máa ń lò. Òun náà ni ó sì máa ń mú kí ara mi wà dáadáa tí mo bá jí ní àárọ̀ ọjọ́ kejì.